Omi tí mo máa ń mu lójoojúmọ́ pọ̀ gan ni. Mo máa ń gbìyànjú láti mu omi lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọjọ́, pàápàá jù ní òwúrọ̀ lẹ́yìn tí mo bá se ìdárayá àti nígbà tí ooru bá pọ̀ gan ni. Mímú omi tó péye ó ràn mí lọ́wọ́ láti jẹ́ kí ara mi tutù, láti ṣiṣẹ́ dáadáa àti láti ṣàtìlẹyìn fún ìlera mi. Mo mọ̀ pé omi ṣe pàtàkì gan fún ara, torí náà mo máa ń rántí láti mu omi déédéé lójoojúmọ́. Ẹ̀mí tí kò mu omi déédéé, ẹ̀mí yẹpẹrẹ ni. Mo máa ń sábà sọ fún àwọn tó wà tó yí mi ká pé ó dára láti mu omi àti ìwúlò omi tó ṣe jẹ́ sí ara. Èmi pàápàá mi ò fi omi mimu ṣe eré rárá. Lẹ́ẹ̀kan si, pàápàá ní òwúrọ̀ tàbí tí mo bá ṣẹ̀ṣẹ̀ lọ ṣe eré ìdárayá tán, mo máa ń mu omi lọ́pọ̀lọpọ̀ gan ni.

Níbi ìṣemi mo máa ń dáhùn fóònù ní ìtẹ́lọ́rùn àti pẹ̀lú ìbáṣepọ̀ rere nígbati fóònù mi bá kàn mo máa ń gbé lẹ́sẹ̀kẹsẹ̀ mo sì máà ń pè ẹní tó pèmí ní ọ̀nà tó bójú mi mo máa ń sọ orúkọ ilé iṣẹ́ tàbí orúkọ ara mi kedere, mo sì máa ń bèrè bí mo ṣe le ran onítọ̀hún lọ́wọ́. Nígbà tí ẹni náà bá ń sọ̀rọ̀, mo máa ń fì etí sílẹ̀ dáradára, mo sì máa ń dáhùn pẹ̀lú ọ̀rọ̀ tó yẹ, kedere, àti pẹ̀lú ìbáṣepọ̀ tó dára. Ni gbogbo ìgbà, mo máa ń gbìyànjú láti jẹ́ aláìfara pa, aláìrora kí ẹni tó ń pè mí lè rí ìdí pàtàkì láti bá mi sọ̀rọ̀ tó yẹ láìníbẹ̀rù. Báyìí ni mo ṣe máa ń gbé fóònù ní ibi iṣẹ́ pẹ̀lú ìfarabalẹ̀ tó dára, màá sì ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú ẹni tí ó bá ń pè mí.

Àgbàlá òjò mi ò ní àgbàlá òjò nítorí pé ní ilé tí mó ń gbé kì í ṣe ilé ara mi. Mo yálégbé ni. Ilé tí ènìyàn bá kọ́ fúnra rẹ̀ ló lè ṣe àgbàlá òjò sí i. Ṣùgbọ́n gbogbo ilé tó wà láyíká mi àti èyí tí mò ń gbé kò sí eyi tó ní àgbàlá òjò rárárara bo ti lè jẹ́ wípé àgbàlá òjò jẹ́ ohun tí ó dára tí ó lè ran ni lọ́wọ́ láti ní omi nígbà tí òjò tó lágbára bá rọ̀. Ó ma ń jẹ́ kí ènìyàn tete rí omi òjò gbe láìsí ìnira rárá.

Mo ma n dojúkọ àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ìtoyẹ àti ìṣètò dáadáa. Mo kọ́kọ́ má n pín iṣẹ́ sí apá kan kékeré kékeré kí o má ba ni mí lára. Mo má a n sètò àkókò mi dáadáa kí n mọ ohun tí mo má a kọ́kọ́ ṣe àti ohun tí mo lè ṣe gbẹ̀yìn. Nígbà tí àsìkò bá súnmọ́, mo ma n dojú kọ iṣẹ́ náà pẹ̀lú ìfọ̀kànbalẹ̀, mo sì má a n yọ ara mi kúrò nínú ohun tó lè yọ mi lẹ́nu. Mo tún má n béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn alábàaṣiṣẹ́ mi papọ̀ tàbí àwọn ẹlẹ́gbẹ́ mi tí a jọ n ṣiṣẹ́. Nípa bẹ́ẹ̀, mo lè parí iṣẹ́ mi ní àkókò tó yẹ láìjẹ́ kí ìbànújẹ́ tàbí ìbánilẹ́rù kò bá mi rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dára dára. Mo máa ń wọ̀ ọ́ ní ìgbà tí mo bá fẹ́ jáde tàbí tí mo ní ibi íṣẹ́ se láti lọ. Mo ní oríṣìíríṣìí ohun ọ̀ṣọ́ tó dára, mo sì máa ń lo oníkálukù wọ́n pẹ̀lú irú ìmúra tí mo bá mú ní ọjọ́ náà. Ohun ọ̀ṣọ́ jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí, tí mo sì lè kówó le lórí láti rà nígbàkíigbà tí mo bá rí i tó sì wu mi dáadaq.

Ohun tí ó má ń mú kí ń ní ìtara ní ibi iṣẹ́ ni tí mo bá rí pé iṣẹ́ tí mò ń ṣe ní ìtumọ̀ pé ó sì ń ran àwọn ènìyàn lọ́wọ́. Nígbà tí mo bá rí pé mò ń ṣe iṣẹ́ mi dáradára tí mo sì ń gba ẹ̀yìn tàbí ìtẹ́lọ́rùn láti ọ̀dọ̀ àwọn alákóso àti àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi, ó má a mú kí ń ní ìtara sí i. Mo tun máa ń ní ìtara nígbà tí àyíká iṣẹ́ mi bá dára gan an ni, nígbà tí ìbáṣepọ̀ rere bá wà láàrín èmi pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ mi, àti tí mo bá ń kọ́ ìmọ̀ tuntun èyí tí ó lè ràn mí lọ́wọ́ láti ní ìdàgbàsókè nínú iṣẹ́ mi. Àwọn ohun wọ̀nyí jẹ́ ohun tó papọ̀ tó máa ń jẹ́ kí ń ní ìtara sí i lẹ́nu iṣẹ́ nígbà kíigbà.

Ní alẹ́, mo máa ń lo àkókò mi láti sinmi lẹ́yìn ọjọ́ iṣẹ́. Mo máa ń jẹun pẹ̀lú ìtùnú, mo sì máa ń wo tẹlifíṣàn tàbí fíìmù díẹ̀. Nígbà náà, mo máa ń ka ìwé tàbí kí n lo fóònù láti bá ọ̀rẹ́ tàbí ẹbí mi sọ̀rọ̀. Mo tún máa ń ṣètò ohun tí mo fẹ́ ṣe ní ọ̀la kí n lè múra sílẹ̀ dáradára fún ọjọ́ tuntun. Ṣáájú kí n tó lọ sùn, mo máa ń gbìyànjú láti sinmi dáadáa kí ara àti ọpọlọ mi lè tutù. Gbogbo wọ̀n yìí mo máa ń ṣe ní àṣálẹ́ tí mi ò kí ń fi lè lọ sí ibi iṣẹ́ late kí n má ba à gba query.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin púpọ̀. Mo fẹ́ràn láti gbọ́ orin tó ń jẹ́ kí ìrọ̀rùn wà fún mi, tó sì máa ń jẹ́ kí n lè sinmi, tàbí orin tó ń fún mi ní agbára nígbà tí ìrìnàjò mi bá gùn. Nígbà mi i, mo tún máa ń gbọ́ ìròyìn tàbí ẹ̀rọ rédíò kankan lẹ́ẹ̀kọ̀kan kí n lè mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ayé. Gbọ́ orin tàbí rédíò nínú ọkọ̀ jẹ́ ohun tó rọrùn fún mi láti gbádùn ìrìnàjò mi. Ó sì ń mú kí àkókò má ṣe pẹ́ jù fún mi tí mo bá ń gbọ́ orin. Tí mi ò bá gbọ́ orin, ó máa ń jẹ́ kí n wo àkókò lọ́pọ̀lọpọ̀. Ó sì máa ń jẹ́ kí n rò pé ọ̀nà jìn. Ṣùgbọ́n tí mo bá ń gbọ́ orin, ó máa ń jẹ́ kí àkókò súnmọ́ gidi. Mi kì í mọ̀ bóyá ọ̀nà jìn rárá. Mo máa ń ní ìfọ̀kànbalẹ̀. Ó sì máa ń jẹ́ kí n rí ohun tí mo bá wà nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo ti béèrè ìrànlọ́wọ́ lọ̀dò olùṣètò ẹ̀rọ rí. Nígbà tí mo bá ní ìṣòro pẹ̀lú ẹ̀rọ tàbí ètò kan, mo máa ń kàn sí olùṣètò ẹ̀rọ, kí n lè rí ìtọ́nà tó yẹ. Olùṣètò ẹ̀rọ máa ń ràn mí lọ́wọ́ nípa ṣíṣe àlàyé ìṣòro náà, ṣíṣe àtúnṣe tàbí fífi ìtọ́sọ́nà hàn mí lórí bí mo ṣe lè ṣe ètò ẹ̀rọ mi dáradára. Bẹ́ẹ̀ni, ìbéèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ wọn jẹ́ kó rọrùn fún mi láti yanjú ìṣòro tí mo bá ń kojú àti láti ní ìtẹ̀síwájú nínú iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo ti kópa nínú iṣẹ́ tí kò ní owó, àni, iṣẹ́ tí a kì í san owó, bí ríran àwọn ènìyàn lọ́wọ́, ṣíṣe pọ̀ pẹ̀lú ẹgbẹ́ kan tàbí òmíràn láti ṣe oun rẹ̀rè fún àwùjọ tàbí ṣíṣe iṣẹ́ àtìlẹ́yìn nígbà tí a bá nílò ìrànlọ́wọ́, yálà ní ojúlé sí ojúlé tàbí ní kọ́mínìtì, nígbà míràn ní ilé ìwòsàn ti àdúgbò. Ṣíṣe iṣẹ́ ọ̀fẹ́ máa ń fún mi ní inú dídùn torí pé ó ń jẹ́ kó yé mi pé ríran ẹlòmíràn lọ́wọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì, ó sì tún ń kọ́ mi láti má ṣe ìbáṣepọ̀ pẹ̀lú ìtẹ́lọ́rùn àti ìbánu jẹ kó kúrò ní inú mi nígbà tí mo bá n ṣe iṣẹ́ ọ̀fẹ́.

Èso tí mo fẹ́ràn láti jẹ jù ni èso àgbálùmo. Èyí tí àwọn olóyìnbo mọ̀ sí Local cherry. Ó jẹ́ èso tí mo nífẹ̀ẹ́ gidi gan ni. Yálà ó dùn ni tàbí kò dùn pupọ, mo nífẹ̀ẹ́ èso náà. Gbogbo ìgbà tí mo bá ti jẹ ẹ́, mo máa n rí wipé mo fi ẹ̀yìn rẹ̀ sílẹ̀ sí ẹnu mi láti fi ṣe chewing gum àti nígbà mìíràn tí mo bá rí èso yìí, yálà kò tí ì pọ́n ni, mo máa ń lọ bẹ àwọn tí wọ́n ní i láti jẹ́ kí n ká díẹ̀ nínú rẹ̀. Kódà ní òní tí mo n sọ ọ̀rọ̀ yìí, a ti gbé èso yìí wá fún mi lọ́pọ̀lọpọ̀ nítorí pé ará ilé ọkọ mi mọ̀ wípé mo nífẹ̀ẹ́ èso yìí dáradára. Wọn kì í fi seré tí wọ́n bá wá sí àdúgbò ọ̀dọ̀ mi.

Mo má ń ṣètò àwọn ìméèlì mi pẹ̀lú àkóso àti ìtọ́yẹ tó dára. Ní àkọ́kọ́, mo má ń rí pé mo ka gbogbo ìméèlì tó wá sí inú inbox mi kí n mọ ohun tí wọ́n ń sọ kí n sí mọ èyí tó ṣe pàtàkì jù wọn láàrin wọn. Lẹ́yìn náà, mo má ń yàn wọ́n sí àwọn àpótí tó yẹ gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà. Àpótí fún iṣẹ́ wà, àpótí fún ara ẹni tàbí àpótí fún ìròyìn. Mo tún má ń dáhùn àwọn ìméèlì mi tó ṣe pàtàkì lẹ́sẹ̀kẹsẹ̀. Mo sì má ń ṣe àtọ́kọ̀ rẹ̀ fún àwọn tó ṣe pàtàkì lẹ́sẹ̀kẹsẹ̀. Ní gbogbo ọ̀nà, mo má ń ṣètò ìméèlì mi bó ṣe tọ́ àti bó ṣe yẹ láìsí ìdíwọ̀.